Rárá, ẹyin kì í máa ń fọ́, ṣùgbọ́n ó jẹ́ apá kan pàtàkì nínú ọ̀pọ̀ oúnjẹ tí à ń jẹ lójoojúmọ́. Ẹyin jẹ́ orísun àmúradàgbà tó dára gan, ó sì ń ran ara lọ́wọ́ láti kọ agbára láti tún ara ṣe. Nígbà tí mo bá lọ ẹyin nínú oúnjẹ, wọ́n máa ń fọ́ òwò dáadáa, kí n sì dàá sínú páànù tàbí ìkòkò gẹ́gẹ́ bí irú oúnjẹ tí mo fẹ́ sè. Ni ọ̀pọ̀ ìgbà, a kì í jẹ ẹyin láì ṣe rárá. A lè fọ́, a lè gbá tàbí a sì lè dàá pọ̀ mọ́ ẹ̀fọ́ àti láti jẹ́ kí ó sì dùn síi Nígbà tí a bá fọ ẹyin, a gbọ́dọ̀ ṣọ́ra kí àkàrà ẹyin má bà a wọ́n, torí pé ìmọ́tótó ṣe pàtàkì fún ìlera.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá omi òjò, tàbí kí n sọ pé mo ní ètò ìkójọ omi òjò tí mò ń lò ní ọ̀nà tó dáa. Mo mọ̀ pé omi òjò jẹ́ orísun omi pàtàkì gan-an, pàápàá níbi tí omi pàtàkì, níbi tí omi pàtà, pàtà kò fi rọrùn láti rí. Nítorí náà, mo ṣe àtúnṣe àgbàlá ilé mi ní ọ̀nà tí omi òjó lè ṣàn wá sínú àpò omi tàbí ìkòkò ńlá láì dànù. Èyí jẹ́ kí n lè pa omi papọ̀ fún ìgbà tí mo bá nílò rẹ̀. Mo máa ń lo omi òjò yìí fún ọ̀pọ̀ nǹkan bíi fífi wé àgbàlá, fọ aṣọ kan tàbí fọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Nígbà mìí, a tún lè lò ó fún ọ̀gbìn kékeré tàbí fífi ẹ̀gbin ewéko ní àgbàlá. Mo tún ṣọ́ra gan-an nípa ìmọ́tótó torí pé omi òjò gbọdọ̀ jẹ́ mímọ́ dáadáa kí a tó lè fún òun kan, kí a tó lè fún ohunkóhun.

Ní àsìkò oúnjẹ ọ̀sán, oun tí mo máa ń jẹ kì í ṣe ohun kan ṣoṣo, ṣùgbọ́n ó dá lórí ọjọ́ àti bí ara mi ṣe rí. Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń yan oúnjẹ tó lè fúnni mi ní agbára torí pé ọ̀sán ni àkókò tí ara èèyàn tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn iṣẹ́ òwúrọ̀. Mo fẹ́ràn láti jẹ ìrẹsì pẹ̀lú ẹ̀fọ́ tàbí ọbẹ̀ pẹ̀lú ẹran tàbí ẹja jẹ torí pé àdàlù yìí ń jẹ́ kí kí n ní tẹ́lọ́rùn ó sì ń jẹ́ kí n lè tẹ̀síwájú nínú iṣẹ́ mi láì rẹ gan. Nígbà mí, mo lè yan oúnjẹ tí kò wúwo ju bí àmàlà pẹ̀lú ẹ̀fọ́ tàbí àkàrà pẹ̀lú ẹyin àti ẹ̀fọ́ díẹ̀. Pàápàá tí mo bá mọ̀ pé iṣẹ́ mi pọ̀ lọ́jọ́ yẹn, mo tún gbìyànjú láti mú omi dáadáa nígbà oúnjẹ ọ̀sán torí pé omi, omi ń ran ara lọ́wọ́ láti iṣẹ́ dáadáa kí n sì má ba jẹun jù.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud torí pé ó jẹ́ ọ̀nà tó rọrùn àti tó dá láti dáàbò bo ìwé àti ìṣe pàtàkì mi. Nípasẹ̀ cloud, mo lè rí àwọn fáìlì mi gbà láti ibikíbi tó bá wà, níbikíbi tí mo bá wà; bóyá ilé, níbi iṣẹ́ tàbí lórí ìrìnàjò. Èyí ń jẹ́ kí a máa ba pẹ̀lú kọ̀, ba bẹ̀rù pẹ̀lú kọ̀m̀pútà tàbí fóònù mi lè bàjẹ́ torí pé gbogbo fáìlì mi wà ní ààbò lórí Íńtánẹ́ẹ̀tì. Mo tún fẹ́ràn cloud torí pé ó ń jẹ́ kí ìpini fáìlì rọrùn. Nígbà tí mo bá nílò láti rán fáìlì kan sí ẹlòmíràn, mo nílò láti lo flash tàbí ká pọ̀ sí èrò mìíràn. Mo kàn pín ìkànnì rẹ̀ ni. Nígbà bẹ́ ìṣẹ́ ń lọ kíákíá, ìsọ̀rọ̀ sì, ìsọ̀rọ̀ sì ń dínkú. Mo tún ń sọ̀rọ̀ pẹ̀lú ààbò bí i lílọ ọ̀rọ̀ àṣínà tó lágbára àti ìmúlò ìmúdájú méjì. Mo lè rí i dájú pé kò sí ẹni tí ó wo fáìlì mi láì gba àṣẹ.

Ní òwúrọ̀ kọ̀ọ̀kan, ohun tí mo máa ń ṣe ni láti jí ní ìtẹ́lọ́rùn. Kí n sì gba ìṣẹ́jú jẹ́ láti da ọkàn mi sílẹ̀ ṣáájú kí n tó bẹ̀rẹ̀ ọjọ́ tuntun. Nígbà tí mo bá jí, ohun àkọ́kọ́ tó máa ń ṣe ni láti dúpẹ́. Ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti dúpẹ́ torí pé mo mọ̀ pé jí lórí àlàáfíà jẹ́ àánú. Lẹ́yìn ìyẹn, mo máa na ara mi di e, kí ìsanra ara lè túra kí ara mi sì lè mú a sí ìrìn ọjọ́. Lẹ́yìn náà, mo máa fọ ojú mi, mo sì máa mu omi díẹ̀ torí pé omi ran ara lọ́wọ́ láti tú ara ṣe ṣe.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jíjó gan torípé jíjó ń jẹ́ kí ara àti ọkàn mi túra ní àkókò kan ṣoṣo. Nígbàtí mo bá jó, ó dàbí ẹni pé mo mọ̀, mò ń tu ìrọ̀rù ọjọ́, ìrọ̀ná àti ìpọ́nle kúrò lórí ara mi. Jíjó kìí ṣe ìdárayá lásán fún mi, ó tún jẹ́ ọ̀nà tí mo fi ń ṣàfihàn ayọ̀ àti ìtara nínu mi. Mo fẹ́ràn jíjó nítorí pé kò ní ààlà ẹnìkan ló lè jó nípa tìrẹ láìsí ìdí jẹ tàbí ìdákọ. Nígbàmíì mo máa ń jó ní ilé nígbà tí òrin bá dùn, bóyá ní òwúrọ̀ ṣáájú iṣẹ́ tàbí ní ìrọ̀lẹ́ láti sinmi. Ó ràn mí lọ́wọ́ láti jẹ́ kí ara mi rìn dáadáa, kí ẹ̀jẹ̀ máa sàn, kí n sì ní ìtara tó pọ̀ síi fún ọjọ́ torí ó ń bọ̀. Ni àfikún sì, jíjó tún ń jẹ́ kí n mọ ìgbákọlẹ̀ ara ẹni. Nígbàtí mo bá ń jó pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí níbi ayẹyẹ, ó má ń mú kí ìbáṣepọ̀ lágbára kí wọ́n sì pọ̀ sí i láàrin wa.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ìṣègùn òde ni àkókò tí mo pinu láti ṣàyẹ̀wò ìlera àti ìlera mi lọ́nà gbogbo. Kì í ṣe torí àìsàn tó burú. Mo gbàgbọ́ pé lílọ sí ilé ìṣègùn kì í yẹ kó dúró dé ìgbà tí ará bá ti bàjẹ́ gan, ṣùgbọ́n ó dára ká máa lọ fún àyẹ̀wò ìlera lẹ́ ko kan. Ni ọjọ́ yẹn, mo lọ sí ilé ìṣègùn ní ìtẹ́lọ́rùn, mo sì ṣàlàyé bí ara mi ṣe ń rí fún dókítà. Dókítà náà ṣàyẹ̀wò mi dáadáa, ó wo títẹ̀jẹ̀ mi, ìwọ̀ranra mi, àti bí gbogbo ara ṣe ń ṣiṣẹ́pọ̀. Ó tún fún mi ní ìmọ̀ràn nípa bí mo ṣe lè tọ́jú ara mi dáadáa, bíi jíjẹ oúnjẹ tó da, mímú omi púpọ̀ àti mímura sí ìdárayá lójoojúmọ́. Irú ìrìnàjò bẹ́ẹ̀ sí ilé ìṣègùn jẹ́ kí n ní ìtùnú ọkàn torí pé mo mọ̀ pé mò ń bójú tó ìlera mi kí ìṣòro tó tó bí i tó bẹ̀rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ ju ti ìrọ̀lẹ́ lọ torí pé ìmọ̀le òwúrọ̀ mú ìbẹ̀rẹ̀ tuntun wá. Ó sì ń fún ni ní ìtara àti ìrètí nígbàtí mo bá jí ní òwúrọ̀. Ìmọ̀lè ọ̀orun tó ń rọ wọ́lé lọ́wọ́lọ́wọ́ ń jẹ́ kí ọkàn mi balẹ̀ ó sì ń jẹ́ kí n mura sí ọjọ́ tuntun pẹ̀lú ìdùnnú. Ìmọ̀le òwúrọ̀ dájú pé kí n gbọ́dọ̀ kó kí n gbóná jù. Ó rọrùn sí i fún ojú ó sì jẹ́ kí àyíká dájú bí i pé ayé ń sọ pé ẹ jẹ ká túbẹ̀rẹ̀. Ni apá kejì, ìmọ̀le ìrọ̀lẹ́ le tún ní ẹwà tirẹ̀ pàápàá nígbàtí ọ̀oru bá ń ṣubọ. Tí ojú ọ̀orun bá yí áwọ̀ padà sí òféèfé àti pupa rọ̀rùn, ìrọ̀lẹ́ ní ń jẹ́ kí ọ̀orun o jìnlẹ̀ kì í sì tún rántí ohun tí yoo muwon se lọ́jọ́ náà. Ṣùgbọ́n bó ti lè jẹ́ pé mo mọ ìrọ̀lẹ́, ìmọ̀le òwúrọ̀ ló fi ń mú mi lágbára àti ìfarahàn tó pọ̀ sí i fún iṣẹ́ àti ìgbésẹ̀ ayé.

Rárá, mi ò ní àwòrán lórí ara ṣùgbọ́n mo ní ìmọ̀lára àti èrò rere nípa rẹ̀. Ṣiṣe àwọ, wọn sí ara jẹ́ ọ̀nà tí ọ̀pọ̀ èèyàn fi ń ṣàfihàn ìtàn ara wọn, ìgbà gbogbo wọn tàbí ìrírí pàtàkì tí wọ́n ti kọjá. Fún mi, mo kà á sí yíyan ara ẹni nítorí pé kò sí ẹni tó dá ju, dára ojú omi lo nítorí pé ó ní àwòrán tàbí pé kò ní. Mo tún mọ̀ pé fún àwọn kan àwòrán lórí ara lè ní ìtumọ̀ jinlẹ̀ gan bí i ìrántí ẹni tí wọ́n fẹ́ràn, àṣà ìdílé tàbí ìlérí tí wọ́n ṣe fún ara wọn. Sugbọn ní tèmi, mo fẹ́ràn kí ara mi wà ní ààyè rẹ̀ láìsí àwòrán torí pé ó ń fún mi ní ìtùnú àti ìtẹ́lọ́rùn. Kì í ṣe iṣe pé mi ò fẹ́ràn ẹwà àwòrán ṣùgbọ́n mo kàn yan ọ̀nà tí mo rò pé ó bá mi jù lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn torí pé mo jẹ́ mùsùlùmí. Mo sì ka ìjọsìn sí apá pàtàkì nínú ìgbésí ayé mi lójoojúmọ́. Fífikára sí Ọlọ́run àti lílọ sí mọ́sálásí jẹ́ kí ohun ọkàn mi balẹ̀ ó sì n ra n mi lọ́wọ́ láti rántí ìdí tí mo fi ń gbé ayé. Nígbà tí mo bá lọ sí ilé ìjọsìn, pàápàá jùlọ fún àdúrà/jímọ̀, mo máa ń ní ìmọ̀lára ìṣọ̀kan pẹ̀lú àwọn ará torí pé gbogbo wa péjọ láti sin Ọlọ́run kan ṣoṣo. Ilé ìjọsìn kì í ṣe ibi àdúrà nìkan fún mi, ó jẹ́ bí ibi tí a ti n lọ kọ́ ẹ̀kọ́ ìwà rere, ìfaradà àti bá ṣelẹ̀ dá sí ara wa nínú àwùjọ. Ìtànkálẹ̀, ìmọ̀ àti ìkíni tí a máa ń gbọ́ ní bẹ̀rẹ̀ rán mi lọ́wọ́ láti tu ìwà wò sí ìwà sí mi ṣe kì í sì jẹ́ ẹni tó dára sí ní ilé, níbi iṣẹ́ àti láàrin àwọn ènìyàn.